Se o fẹ́ràn ran oúnjẹ ni òpópónà. Ṣé o fẹ́ràn ra oúnjẹ ní òpópónà? Irọ́, mi ò fẹ́ràn láti máa ra oúnjẹ ní òpópónà. Nítorí pé àwọn oúnjẹ ìmíràn tó máa ń tà ní òpópónà, ìgbà mii kókun ń mọ́ àwọn omi tan máa ń fi ń sè e nígbà mí ó máa ń ní bó ṣe jẹ. Torí re mi, mi fẹ́ràn láti máa ra oúnjẹ ní òpópónà rárára.